Ibi tí mo ti máa ń ṣe ìdákẹ́jẹ́jẹ́ jù, òun ni ìgbà tí mo bá ríi wípé ibi tí mo wà, wọn ò ní'fẹ mi, wọn sì fẹ́ jẹ́ kí ń sọ̀rọ̀. Emi náà, màá sì rọ̀ra dákẹ́jẹ́jẹ́. Màá ṣe bí ìgbà pé mi ò gbọ́ nkan tí wọ́n ń sọ níbẹ̀, màá sì ṣe bí ìgbà pé mi ò sí níbẹ̀. Àkókò náà, ti àkókò tí mo máa ń ṣe ìdákẹ́jẹ́jẹ́, òun ni tí àwọn èrò bá ti pòó ti won n sọ̀rọ̀, èmi ò ní sọ nkankan, màá sì máa, màá sì fi ọ́wo lẹ́rab, màá máa wò wọ́n níran.

Ẹ̀rọ ayélujára ní abúlé, ohun tí ó yí padà ni wípé àwọn ará abúlé wọn á lè máa bára wọn sọ̀rọ̀ láì lọ sí ọ̀nà tó jìn nítorí pé tí wọ́n bá fẹ́ bá ẹni kan sọ̀rọ̀ lọ́nà tó jìn wọn a kàn pèé lórí fóònù, wọ́n á sì máa bá a sọ̀rọ̀. Kò dàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó jẹ́ pé tí wọ́n ó bá bá ẹni náà sọ̀rọ̀, wọ́n á ṣẹ̀ṣẹ̀ gbéra kúrò níbi tán wà lọ sí ilé ẹni náà ni. Ṣùgbọ́n níìsín, gbogbo nǹkan ti rọrùn. Ní ẹ̀rọ lílo ẹ̀rọ ayélujára ní abúlé, ìgbà míì kìí dà nítorí nẹ́tíwọ́ọ̀kì ènìyàn ò ní gbọ́ ènìyàn iyé torí pé abúlé kò tíì, kò tíì lajú kò dà bí ìgboro tó jẹ́ pé oríṣìíríṣìí ẹ̀rọ ayélujára ló ti wà èyí tí nẹ́tíwọ́ọ̀kì wọn sì tún dáa.